Bẹ́ẹ̀ni, mo máa ń se ìwádìí àwọn alábáṣiṣẹpọ̀ mi. Ìdí pàtàkì tí mo ṣe mọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni pé láti lè rí i dájú wípé wọn kí ń ṣe ẹni tí ó lè ṣe ìpalára fún mi àti pé láti lè rí i wípé wọ́n jẹ́ ẹnìkan tí èèyàn lè fi ọ̀rọ̀ lọ àti pé wọ́n sì jẹ ẹni tí èèyàn lè fi ọ̀rọ̀ pamọ́ sí lọ́wọ́ àti láti fi ọkàn tán.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba ìmeèlì àìwúlò. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń yọ irúfẹ́ ìmeèlì bẹ́ẹ̀ kúrò ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni. Nígbà mìíràn sì re ìmeèlì tí ó ṣe pàtàkì máa ń wọlé sórí ìmeèlì àìwúlò. Ǹkan tí èèyàn kánni láti ṣe ni láti lọ kí èèyàn wà, kí èèyàn sì mú lọ, kí èèyàn tó yọ kúrò ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀

Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni pé mo máa ń lo àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tàbí àwọn ọ̀rọ̀ àṣírí èyí tí mo rí pé ẹnikẹ́ni kò lè dámọ̀ràn láti mọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀

Iye wákàtí tí mo má ń fi ń siṣẹ́ lójúmọ́ ó níṣe pẹ̀lú bí iṣẹ́ bá si wà sí. Ìgbà mìí tí iṣẹ́ bá wà dáadáa, mo lè siṣẹ́ bí i wákàtí mẹ́fà sí mẹ́jọ lójúmọ́. Ìgbà mìí tí kò bá sì siṣẹ́, mo lè ṣe iṣẹ́ bí i wákàtí mẹ́rin tàbí márùn ún lójúmọ́.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nítorí pé ó jẹ́ eré ìdárayá kan tí ó máa ń wú ni lórí tí a bá ń wò ó sì máa ń fún ni ní ọgbọ́n àti òye lọ́pọ̀lọpọ̀. Ó máa ń jẹ́ kí èèyàn mọ ìmọ̀ si nípa ǹkan tí ó ń lọ ní àgbáyé.

Bí mo ṣe má ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni pé, lákòókò, iṣẹ́ tí mo ń ṣe jẹ́ iṣẹ́ tí mo yan láàyò tí mo nífẹ́si. Elẹ́ẹ̀kejì ni pé iṣẹ́ tí mo ń ṣe ó fi ààyè sílẹ̀ láti ṣe àwọn nǹkan tó bá jẹ́ kóko koko nínú ìgbésí ayé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Mo máa ń ṣe ìpè fídíò sí ẹbí mi, ará mi, ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Ìgbà mìíràn mo máa ń ṣe ìpè fídíò sí ẹni tí a jọ ń ṣe iṣẹ́ pọ̀. Ìpè fídíò máa ń jẹ́ kí èèyàn rí ẹni tí ẹ̀ ń bá sọ̀rọ̀, èyí sì wúlò fún ẹni tí ẹ̀ ń bá ti rí lọ́jọ́ tó ti pẹ́

Lọ́wọ́lọ́wọ́ báyìí kọ̀ǹpútà méjì ni mo ní. Alákọ̀ọ́kọ́ jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo má ń fi ń pé, tí mo sì má ń fi ń gbé ìpè, tí mo sì má ń fi ń ṣe àwọn nǹkan mìíràn mìíràn mi. Élékèjì jẹ́ kọ̀ǹpútà alágbèkéakiri eleyìí tí mo má ń lò láti fi ṣiṣẹ́

Mo ma n ṣe àyẹ̀wò ímeèlì mi ni ọ̀pọ̀ ìgbà ní ojúmọ́, pàápàá jùlọ fún iṣẹ́ tí mò n ṣe. Ìgbà mi mo ma n yẹ̀wò lórí kọ̀npútà alágbèéká. Ìgbà míràn sì re tí mi o bà sí pẹ̀lú kọ̀npútà alágbèéká mi, mo ma n yẹ̀wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Bẹ́ẹ̀ni, ẹ̀yìn máa ń fọ́ mi ní ìgbà tí mo bá ṣe iṣẹ́ tàbí tí n bá jókòó fún ìgbà tó bá pẹ́. Ìgbà mìíràn sì rèé, téèyàn bá sùn téèyàn ò sùn dáadáa bó ṣe kéèyàn sùn. Ìgbà mìíràn mo máa ń jí tí n máa sì rí pé ẹ̀yìn ti ń fọ́ mi.

Ìlànà ìpolówó mi ni láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí kọ̀npútà ìgbéléwọ́ mi láti lò pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ṣe èyí láti rí i pé nǹkan tí mò ń tà ó dé ọ̀dọ̀ ọ̀pọ̀ ènìyàn nítorí ẹ̀rọ ayélujára káàkiri àgbáyé ni ó wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Pàápàá jùlọ, tí mo bá fẹ́ rin ìrìnàjò, mo máa ń tètè kúrò nílé, mo dẹ̀ máa ń rí pé mi ò rin ìrìn òru. Báyìí ni mo se máa ń rìn ní àlàáfíà, bẹ́ẹ̀ mo sì máa ń sọ fún àwọn ẹbí àti ará mi pé mo ń rin ìrìnàjò.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ ohun tí mi ò bá mọ̀ tẹ́lẹ̀ àti pé mo tún máa ń kọ́ nípa iṣẹ́ tí mo ń ṣe. Mo ma ń kọ́ nípa orísìírísìí ǹkan. Gbogbo àwọn ǹkan tí mi ò bá mọ̀ tẹ́lẹ̀, mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì.

Mo ma ń mu omi ní ojoojúmọ́ torí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa mu omi torí pé onímọ̀ ìlera ni mí. Mo sì mọ̀ pé omi dára fún ara gidigidi. Mo máa ń mu tó omi lítà mẹ́rin sí mẹ́ta lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ púpọ̀. Élékíní ni pé ó ma ń mú ìmúra rẹwà sí, eléèkejì ni pé ó ma ń jẹ́ kí n mọ iye ọjọ́, iye àkókò àbí iye ìgbà tí mo bá ti lò ní ibikíbi.

Bí mo ṣe máà ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni láti mọ ìpìlẹ̀ àwọn ìṣòro tí ó bá yọjú. Tí n bá ti mọ ìpìlẹ̀ orísìírísìí ìṣòro tó bá yọjú, èyí ló máa fún mi ní nǹkan tí màá ṣe, ìyẹn ló máa fún mi ní nǹkan tí màá ṣe tí màá fi kojú àwọn ìṣòro náà.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ẹ̀fọ́ gúree. Mo fẹ́ràn ẹ̀fọ́ gúree nítorí pé alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀fọ́ gúree ni nǹkan àdídùn lára tí ó máa ṣe ara lóore. Ẹ̀lẹ́ kejì ni pé ẹ̀fọ́ gbúre máa ń sun omi dáadáa, omi sì dáa fún ara.

Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Bókan tí ẹ̀ jẹ́ pé mo ní àwọn ọ̀rẹ́ àti ẹbí tí ó ti fi rìn ọkọ̀ ojú irin rí, bẹ́ẹ̀ ni mo sì ti rí ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n èmi fúnra mi, mi ò tíì rìn lórí ọkọ̀ ojú irin rí. Mo sì ní èròngbà láti rìn lórí ọkọ̀ ojú irin láìpẹ́ láì jìnnà.

Aṣọ tí mo fẹ́ràn láti má wọ ni aṣọ àgbádá àti èsìkí. Mo fẹ́ràn láti má a wọ aṣọ àgbádá nítorí pé àgbádá jẹ́ aṣọ kan tí ó ma ń bu iyì kún ènìyàn láwùjọ. Àgbádá sì jẹ́ aṣọ kan tí mo ti nífẹ̀ẹ́ sí láti kékeré.

Bí mo ṣe má ń se àkópò fún ìrìnàjò ni láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní ọ̀pọ̀ ìgbà. Tí n bá ti sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo sì tẹ̀ tí mo tàn, màá lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ríi pé mo ṣe àkópò ìrìnàjò.

Bẹ́ẹ̀ni mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí òwe Yorùbá tó sọ pé "A bèèrè ọ̀nà kì í ṣìnà". Mo máa ń bèèrè ọ̀nà ní ìgbà mìíràn tí mi ò bá mọ ibi tí mò ń lọ tàbí tó bá jẹ́ pé ibi tí mò ń lọ jẹ́ ọ̀nà àkọ́kọ́, ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí màá kọrin ọ̀nà, ọ̀nà náà, mo máa ń bèèrè ọ̀nà.

Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń rìn lọ sí ibi iṣẹ́ ni. Ìdí sì ni wípé ibi tí mò ń gbé ó súmọ́ ilé iṣẹ́ mi. Ní ìgbà mìíràn sì re, tí ń bá rí pé bóyá mo ti fẹ́ pẹ́, mo máa ń gbé maruwá lọ sí ibi iṣẹ́ léyìí tó máa tètè jẹ́ kí n dé ibi iṣẹ́.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni láti dáwọn lára yá pẹ̀lú sísọ ìtàn lórísìíríìsí àti sísọ ọ̀rọ̀ àsọ́jẹ. Nígbà míràn mo máà ń gbé ẹbí mi jáde lọ sí ilé oloúnjẹ láti ra oúnjẹ fún wọn àti láti ra àwọn ǹkan míràn fún wọn.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo jẹ́ ẹnìkan tí ó ní ifarabalẹ̀ láti mọ ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ ní àdúgbò rẹ. Èyí ló sì fa tó fi jẹ́ pé mo mọ àwọn aládúgbò mi, to bẹ́re láti orí ẹni ti a jọ́ ń gbé papọ̀ títí tó fi dé orí àwọn aládúgbò àti alájọṣe.

Mo ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú olórí ibi iṣẹ́ mi, èyí ló sèfà tí ó fi fẹ́ràn mi dáadáa. Ìbáṣepọ̀ óní ṣe pẹ̀lú bí ènìyàn ṣe jọ ń gbé, ènìyàn ṣe jọ ń lò láàrín ara wa. Nípa bí ìbáṣepọ̀ mi ṣe dára sí, mo tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ìtàjo n ṣìṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, pàápàá jùlọ tí n bá wà ní orí Íńtánẹ́ẹ̀tì àbí ẹ̀rọ ayélujára tí mo fẹ́ mọ̀ nípa ohun kan tàbí ohun mìíràn. Nígbà míràn mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn tí n bá fẹ́ yí tohun mi padà láti ṣe iṣẹ́ kan tàbí ohun mìíràn.

Bẹ́ẹ̀ni mo ma ń fi ìpara sára. Mo ma ń fi ìpara sára ní ìgbà ọyé, ìgbà òtútù tí n ba fẹ́ jẹ́ kí ara mi dà funfun. Mo tún ma ń fi ìpara sára láti lè jẹ́ kí àwọ̀ mi jọ̀lọ̀ àti láti lè dáàbò bo ara mi fún, látọwọ́ òorùn.

Rárá o, mi ò tí ì ní ọkọ̀ tèmi. Ni ọ̀pọ̀ ìgbà tí n bá fẹ́ rin ìrìnàjò, mo má ń lọ sí ibùdókọ̀ láti lọ gun ọkọ̀ ní. Nígbà míràn tí ibi tí mo bá n lọ ò bá jìnnà sí ibi tí mò ń gbé, mò ma n fi ẹsẹ̀ rìn lọ sí ibẹ̀ ni.

Àmàlà dúdú jẹ́ oúnjẹ kan tí mo máa ń rò dáadáa bẹ́ẹ̀ni. Tí a bá fẹ́ rò àmàlà dúdú, a máa gbé omi kaná. Tó mi bá ti hó, a máa ma da àmàlà dúdú wa síi. A ó sì rí pé à mú ọmọ òrógun láti fi ròó dáadáa. A ó fi í lẹ̀ láti jiná fún ìgbà díẹ̀ kó tó di pé a máa wá parí ẹ ní ilẹ̀lẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ka àdehùn dáadára. Ìdí sì ni wípé nínú kíkà àdehun dáadáa ni yan fi mọ pàtàkì àti kókó iṣẹ́ tàbí ohunkóhun tí wọ́n bá ní kí èèyàn ṣe. Ohunkóhun tí èèyàn bá fẹ́ ṣe àti pé ohunkóhun tí ó bá nílò àdéhùn. Tí èèyàn bá kà á dáadáa, ó ṣe é ṣe kí èèyàn má mọ bí ǹkan náà ṣe lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tí ó bá kù. Nítorí pé ìdílé tí mo ti wá, ó jẹ́ ìdílé tí ó faramọ́ àti pé ìdílé tó korò ojù sí kí ẹ̀yàn máa fi oúnjẹ ṣòfò. Fún ìdí èyí, èmi àti ẹbí mi a máa ń jẹ oúnjẹ tó bá ṣẹ́kù.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ohun tí mo kọ́ ní ìgbà tí mo wà ní ilé ìwé gírámà. Ó sì tún jẹ́ ohun tí mo tún kọ́, tí mo sì ṣe nígbà tí mo wà ní ilé ìwé gíga. Ilé yìí jẹ́ kí n mọ gbogbo nǹkan tó rọ̀ mọ́ ṣíṣe ìrànwọ́ àkọ́kọ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a sí fèrèsè ọkọ̀, pàápàá jùlọ tí n bá rìn ìrìnàjò tó gùn. Fèrèsè ọkọ̀ ṣíṣi, ó má a mún kí atẹ́gùn tuntun wọlé sínú ọkọ̀, léyìí tí kò sì ní jẹ́ kí ìrìnàjò súnni lọ.

Adùn vanilla ni mo fẹ́ràn nínú ice cream. Adùn vanilla jẹ́ adùn kan tí ó ti mọ̀ mi lára láti ìgbà èwe mi. So èyí ló sì fà á tó jẹ́ pé adùn mìíràn ò kí n fi bẹ́ẹ̀ dùn mọ́ mi bíi kí n mu adùn vanilla.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò ǹkan dáadáa. Síse àtulò ǹkan jẹ́ ọ̀nà kan gbòógì tí a fi ń tún àyíká wa ṣe. Bí àpẹẹrẹ, tí n bá ra omi, ìgbà míì mo máa ń fi ike omi náà, mo máa ń rọ epo sínú ẹ. Ìgbà mìíràn, mo máa ń rọ ǹkan mì naa sì inú rẹ̀. Èyíyi jẹ́ ọ̀nà tí mo fi ń gbà tun lo ike omi tí mo rà.

Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí písà lóríṣiríṣi bíi ẹran adìẹ tàbí ẹran tọkí. Mo sì máa ń fẹ́ràn tí písà mi bá ní oríṣiríṣi èròjà tí ó lè ṣe ara lóore inú. Mo tún fẹ́ràn kí písà mi ní àwọn ẹran màlúù tí wọ́n gé ní kéékèèké.

Rárá o, mi ò kí ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ìsọdọ̀tun ọkàn jẹ́ ẹ̀ nǹkan pàtàkì tí àwọn ẹlẹ́sìn Kristẹni máa ń ṣe. So, èmi ò ń ṣe ẹlẹ́sìn kiri o. Oún ṣi ni ó jẹ́ kí ń mọ̀ láti ṣe, ó ní ó jẹ́ kí n má ṣe ìsọdọ̀tun ọkàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfamúra tí mo bá ń mú nǹkan, pàápàá júlọ bí i nǹkan ẹlẹ́rìndòdò tàbí nǹkan tí ó bá tutù. Ọ̀pá ìfamúra máa ń jẹ́ kí ohun tí ẹni bá mú, ó máa ń jẹ́ kó lọ geere geere lẹ́nu, kò sì máa ń jẹ́ kí ó pààyàn lórí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a lọ sí etíkun pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Lílọ sí etíkun jẹ́ ọ̀nà kan tí èeyàn fi máa ń gbafẹ́. Lílọ etíkun ó sì tún jẹ́ ọ̀nà kan láti rí gbogbo ohun mèremère tí olúwa wá ṣẹ̀dá.

Rárá, mi ò fẹ́ràn láti má a ya àwòrán. Yíya àwòrán jẹ́ ọ̀nà kan tí ìran Yorùbá máa fi ń bá ara wọn sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ là hun. Èmi gẹ́gẹ́ bí ènìyàn eleran ara, mi ò fẹ́ràn láti má ya àwòrán. Olù adaniwaye o fún mi ní ẹ̀bùn láti má ya àwòrán láti kékeré.

Ìmọ̀ kọ̀ǹpútà, ó jẹ́ ìmọ̀ kan tí mo tún fẹ́ kọ̀ mọ iṣẹ́ mi tí mo dẹ̀ fẹ́ kọ̀ nítorí iṣẹ́ mi. Tí mo bá mọ̀ nípa ìmọ̀ kọ̀ǹpútà, ó máa jẹ́ kí iṣẹ́ mi túbọ̀ máa lọ géèrín géẹ̀sí, ó sì máa jẹ́ kí iṣẹ́ mi tún bọ̀ máa yá sí.

Bẹ́ẹ̀ni mo ní àwọn ẹrọ ọlọ́gbọ́n nínú ilé mi. Apẹrẹ ni ayàwòrán tí ó máa ń ṣe àwòrán gbogbo nǹkan tí ó bá ń lọ, tí ó bá ń bọ̀ àti ohunkóhun tí ẹnikẹ́ni bá ń ṣe nínú ilé. Eléyìí sì jẹ́ ọ̀nà tí ẹ̀eyan le fi dáàbò bo ẹ̀mí àti dúkìá nínú ilé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra oríṣiríṣi nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí mo ti ra lórí Íńtánẹ́ẹ̀tì bí i aṣọ, bàtà, ẹ̀rọ léwọ́ kọ̀ǹpútà alágbèéká akiri, òun ni mo ti rà lórí Íńtánẹ́ẹ̀tì. Mo sì máa ń lo ẹ̀rọ tí wọ́n ń pè ní Jumia láti ra àwọn nǹkan oríṣiríṣi lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja. Pi pẹja jẹ́ nǹkan tí mo ṣe púpọ̀ nígbà tí mo wà ní kékeré. Ọ̀nà tí a si máa ń lò ní lílo ihò àti ìje. A ó fi ìje sẹ́nu ihò, a ó sì gbé sódo, a ó sì dúró títí tí ẹja ó fi jẹ ìje wa tí a ó fi fi ihò fà sókè.

Mo ma n lo ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àbí kí n lo kọ̀ǹpútà alágbèéká láti fi rí àwọn èrò àwọn oníbàárà mi line orí ayélujára káàkiri. Èyí ni mo má n ṣe láti ri pé mò n gbó èrò wọn lórisirisi.

Ìgbà tí mo lọ sí ibi iṣẹ́ gbẹ̀yìn ni mo kọ́ nípa ǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Ẹni tí ó sì kọ́ mi ni ọ̀gá mi tí mò ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀. Ó kọ́ mi nípa oríṣìíríṣìí ǹkan, ó kọ́ mi bí a ṣe ń bá àwọn oníbàárà lò, ó dẹ̀ tún kọ́ mi ní oríṣìíríṣìí ǹkan ní orí íńtánẹ́ẹ̀tì.

Ètò ìdárayá mi jẹ́ ètò ìdárayá tí ó wuyì, nítorí pé ojoojúmọ́ ni mo máa ń gbìyànjú láti ṣe eré ìdárayá kí n lè bá ríi pé ara mi wà ní lẹ́tò. Eré ìdárayá tí mo máa ń ṣe ò ní ìgbà mí, mo máa ń gbá bọ́ọ̀lù. Ìgbà míì sì re, mo máa ń rìn bí òpó iná bí márùn-ún mẹ́fà láti ríi pé ara mi le koko.

Mo ní bí ọgbọ̀n ọjọ́ tàbí ìgbà mi ọjọ́ mọ́kànlélógún láti fi gba ìṣinmi ní ẹnu ìṣẹ́. Eleyìí ó yàtọ̀ sí tí n ba fẹ́ gba ìsinmi oní kíákíá bóyá ara mi ò yá tàbí mo fẹ́ lọ wo alábàágbélé mi àbí mo fẹ́ lọ wo ẹbí mi ní kíákíá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà síi àwọn ènìyàn. Ìgbà mí mo le kọ lẹ́tà, lẹ́tà ogbinfo sí àwọn ẹbí mi. Ìgbà mí dẹ̀ rẹ́, mò lè kọ lẹ́tà ogbinfo sí bóyá ibí tí mo tin, ibi tí mo ti ń ṣiṣẹ́ àbí ẹlòmí tó bá je ẹni tí a jọ ń sọ̀rọ̀.

Rárá, ni ọ̀pọ̀ ìgbà mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ ṣùgbọ́n ẹ̀kọ́ kan wà tó jẹ́ pé tí iṣẹ́ bá gbó mi mu, mo máa nílò láti ṣẹ́ ju wákàtí lọ. Ṣùgbọ́n iye iṣẹ́ tí máa ṣe ní wákàtí tó bá fi lé, ọ̀gá tí mò ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ rẹ̀, ọ̀hun nà ọ máa ń fún mi ní owó iṣẹ́ mi.

Ha! O ti pẹ́ tí mo ti lọ sí ilé oúnjẹ o, nítorí pé mo jẹ́ ǹkan tí ó fẹ́ràn láti máa dáná púpọ̀. Mo dẹ̀ jẹ́ eǹikan tí ó kórìíra. Fún ìdí èyí, mo máa ń ra oúnjẹ mi látọjà níyìí tútù má sì wá sè nílé.

Alá kọ́ kọ́ ni láti gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ sí àbí àwọn tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ sí. Ẹlẹ́ẹ̀kejì ni láti jẹ́ kí oníkálùkù mọ ibi tí ó bá ti jẹ̀bi Ẹ̀lẹkẹta ni láti jẹ́ kí oníkálùkù ní ẹ̀mí ìdáríjì láti dáríjì ẹni tí ó bá ṣẹ̀ kí itẹ̀síwájú lé wa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Tí mo bá fẹ́ wẹ̀, tí mo bá ti gbé omi tó lọ́wọ́ sí balùwẹ̀ tí mo sì mú kẹ̀ǹkẹ̀ pẹ̀lú ọṣẹ, màá bu omi sórí, máa dẹ́ fi ọṣẹ mi nu kẹ̀ǹkẹ̀ dáadáa, ní ìgbà náà ni màá wá fi kẹ̀ǹkẹ̀ tí ọṣẹ ti wà ní nibe gbò gbogbo ara mi dáadáa délẹ̀, latori dé sáàlẹ̀, màá wá da omi sára.

Ìgbádùn mi ni láti máa wo eré ìdárayá. Mo fẹ́ràn eré ìdárayá púpọ̀, páápá jùlọ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù àfẹsẹ̀gbá jẹ́ nǹkan tí mo máa ń ṣe fúnra mi, ó sì jẹ́ nǹkan tí mo máa ń wò lórí tẹ̀lifísàn.

Bẹ́ẹ̀ni, mo máa n fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, pàápàá jùlọ nígbà tí wọ́n bá se ìṣe àṣẹlẹ àti pé láti mú àti láti jẹ́ kóríyá fún wọn láti se ìtẹ̀síwájú ní inú ibi iṣẹ́ wa.

Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń wo ojú àwòrán ní ẹ̀ẹ̀mejì lójúmọ́. Ǹyẹ́ nígbàtí n bá lọ sí ibi iṣẹ́ tí máa fi wò bí mọ́ ṣe mura, bí aṣọ tí mo wọ̀ bó ti yáyí sí àti nígbàtí n bá dé kí n wò bí ipò tí ojú mi wà.

Oṣu Ọ̀wàrà ní oṣù tí a bí mi, a sì bí mi ní ọjọ kejidinlogbon ninú oṣù Ọ̀wàrà. Oṣù Ọ̀wàrà jẹ́ oṣù tí òjò ńlá ńlá máa ń rọ̀ ní ilẹ̀ Yorùbá. Ó sì jẹ́ oṣù tí àwọn àgbẹ̀ máa ń kórè oko wọn.

Mo ma ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní ọ̀nà tó pọ̀. Alákọ̀kọ́ ni ìgbà mí tí o bá wà lọ́wọ́ mi, mo máa ń fún àwọn ènìyàn lówó. Ìgbà mí sì lé, mo ma ń ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ nípa gbígba àwọn ànímọ́ràn nípa orísìírísìí ǹkan tó ń lọ. Ìgbà mísìrẹ́, mo ma ń se kóríyá fún àwọn ènìyàn.